Sọ fún wa nípa iṣẹ́ ìtọ́jú aláìsàn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni èèyàn ń, ni a gba ń tọ́jú àwọn aláìsàn, àbí àwọn tó bá ń ṣe àìsàn ọ̀nà àkọ́kọ́ ni pé kí a rí pé àmójútó wọn ní lóòrèkóòrè nígbàkígbà. Ká dẹ̀ rí pé wọ́n máa ń lò àwọn òògùn àti àgbo tóń fún wọn láì lójoojúmọ́ fún ìlera. Ká dẹ̀ rí pé wọ́n máa ń jẹun nígbà tó bá tó, kon mú omi nígbà tó bá tó àti ìgbà tó bá yẹ.

Se o fẹ́ràn ra oúnjẹ ni òpópónà? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi kò fi taratara gbà kí èeyàn máa ra oúnjẹ ní òpópónà. Ǹkan tí ò dáa ni, nítorí ènìyàn ò mọ bọ́n ṣe se oúnjẹ wọn. Fún ìdí èyí, mo máa ń ní ibi pàtó tí mo ti ń ra oúnjẹ. Ìgbàkúùgbà ti mo bá fẹ́ jẹun, màá lọ ibẹ̀, màá lọ jẹun. Só mi i kí n fi gbogbo ìgbà ra oúnjẹ ní òpópónà, kí n ṣe ìwà tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan fẹ́ràn láti máa ṣẹ̀

Lérò rẹ báwo ni o ṣe ri pé ènìyàn ń lo àkókò díẹ̀ pọ̀? Àkókò jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní ìgbésí ayé ẹ̀dá. Ẹnikẹ́ni tí ò bá lo àkókó rè b'óseye kó lòó, tí ò lòó dáadáa b'óseye kó lòó, ó lè fi ojó ìgbèyìn ma kábàámò so fún ìdí èyí, àkókò tí ẹnikẹ́ni bá ní, ó nílò láti lòó dáradára kí ó mú èso rere jáde.